Ṣé o fẹ́ran ra oúnjẹ ní pópó náà? Látí máa ra oúnjẹ ní pópó náà jẹ́ nnkan tí mi ò fẹ́ran láti máa ṣe nítorí pé ó jẹ́ nnkan tí kò tọ̀nà kí ènìyàn máa ṣe. Idi níyi toje wipé ní oríkoòrè náà mi ò fẹ́ran láti máa ra oúnjẹ ní opópó náà ni tóri pẹ́ kódàra.

Irú orin wo ni o fẹ́ràn-an gbọ́? Orin tí mo fẹ́ràn-an gbọ́ ni orin igbàgbọ́. Orin igbàgbọ́ jẹ́ orin kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀. Ni ìgbà ọmọdé n máa ń gbọ́ ni orekoore náà nítorí pé ó jẹ́ ǹkan tí o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyi tọ́ je pé àwọn orin yìí ni mo màá ń gbọ́ nígbà tí o bá wùn mí láti gbọ́ àwọn orin.

Kí ni mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàásiṣepọ̀? Àwọn alábàásiṣepọ̀ jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí. Láti tayọ ní àárín wọn jẹ́ ǹkan tí mo máa ń fi ọgbọ́n àti ìmọ̀ sí naá ní òorekoore ni toripe eleyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi, à láti máa ṣe ní ìgbà gbogbo náà lọ́hùn.

Ṣe o ti lé ẹnì kan kúrò ní ise rí? Awon gẹ́gẹ́ bí ènìyàn mí o tíì lé ẹni kan kúrò ní iṣẹ́ rí lè jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe rí. Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí ní ibi iṣẹ́, à káká kí ǹlé wọn dànù. Mo máa ń fún wọn ní ìmọ̀ àti òye nípa àwọn ǹkan tí ó yẹ kí wọ́n ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ tí mo dẹ̀ rí àwọn ǹkan kan tí mo fẹ́ràn si, ìgbà yí ni mo màá n kúrò nínú ọkọ̀ láti lọ ra wọn, de bi pé èyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí inú mi dẹ̀ máa ń dùn sí loore koorè nígbà tí mo bá ṣe náà. Aṣọ láti di ọjà bọ̀ jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ ǹkan tí o se patàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń kojú àwọn èlé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yee náà. Mo máa ń ṣe ìwádìí fínnífínní àti láti gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn náà láti ri daju pe mo ṣe àtúnṣe sí àwọn nkan kan.

Agogo méló ni o máa lọ ń sùn? Mó máa ń sùn ní dédé aago Mejó ní ìrò lè, nígbà tí m bá dé láti ibi ìsé, tí m bá ti sí mi, tí m bá ti jeun àlé mo máa ń wọ àwọn eré orí ìtàgé díẹ̀ nígbà tí m bá wo àwọn eléyìí. Ìgbà yìí ni mo máa lọ ń sùn, à ní dédé aago mẹ́jọ, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud? Láti fi fáìlì pamọ́ sórí cloud jẹ́ nǹkan tí ó dára tí ó de tun ṣe pàtàkì náà. Mo dè máa n ṣe àwọn eleyii loore koore Nítorí pé nígbà tí bá fi àwọn nǹkan pamọ́ sórí cloud, ó máa ń wà ní ǹkan tí ó dára atí wipé òun ni mo máa ń lò ní ọjọ́ iwájú fún àwọn nǹkan tí ó tun ṣe pàtàkì sí mi náà.

Ṣé o máa ń din, ṣe o máa ń din ní àkókò? Láti máa dé ní àkókò jẹ́ nǹkan tí ó dára, lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ìdí èyí. Mo jẹ́ ènìyàn tí ó máa ń dé ní àkókò nítorí pé dídín ní àkókò jẹ́ nǹkan tí ó dára àti ó le yẹ kí ènìyàn máa ṣe náà. Ìgbà ìdí nìyẹn pé a máa ń ṣe ní òrùkọ rí dáadáa.

Irú kọ̀npútà wò ní o ní? Kọ̀npútà tí mo ní ni kọ̀npútà tí ó lè ṣe àwọn díàlí tí wọ́n se ṣe jáde. Kọ̀npútà yìí jẹ́ kọ̀npútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dà máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe náà. Ìdí nì yi ti o jeẹ́ wípé máa ṣe àwọn ẹlẹ́yin ni òrikori ti o de je ǹkan tí ó máa mọ́ gbọ́n wá.

Nígbà wo ni o máa ń fọṣọ? Mo máa ń fọṣọ ní ìparí ọ̀sẹ̀ nítorí pé ìgbà yìí ni mo máa ń ní ààyè láti ṣe irú àwọn iṣẹ́ yìí. Ó dà jẹ́ nǹkan tí ó dára náà nígbà tí ààyè rẹ bá ṣiṣẹ́lẹ̀ láti ṣe irú àwọn iṣẹ́ yìí ni mo máa ń ṣe. Ọjọ́ Sátidé ní ìparí ọ̀sẹ̀ ni mo máa ra ye láti fọṣọ.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jí? Nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan tí ó b'imi nínú àbi nígbà tí wọ́n bá ṣẹ̀ mí, láti dárìji wọn kí ì ṣe nǹkan tí ó rọra fún mi. Àh mọ dé máa ń ṣẹ elẹ̀yìí ní ọ̀kọ̀ọ̀kan láìsí àní àní ní orí rẹ̀. Nínu abẹ́ bọ́ọ̀ ti wu kọ́ri náà.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Láti mú èrò tuntun wá jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eléyi náà ní ọ̀nà tí ó dára. Àh, eléyi dè jẹ́ ǹkan tí ọ́ máa ń mú ínu mì dùn gidigidi. Àh, nígbà tí o bá wu mi, mo máa ń ka àwọn ìwé àti láti ṣe ìwádìí náà.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí kò dára, ó de jẹ orúkọ kan tí òbùrú jáì nítorí pé kí ènìyàn máa fi àwọn nǹkan ṣòfò kì ń ṣe ǹnkan tí ó dára tí ó dè yẹ kí ènìyàn máa ṣe, idi niyen to je pé mi ò ní orúkọ ìnagijẹ, ó lè jẹ́ ǹnkan tí mi ò fẹ́ ní náà fún.

Ṣé o maa rín ni àlàáfíà? Mo maa n rín ní àlàáfíà, àní torí pé, ah, eleyii jẹn kan tí ó ṣe pàtàkì. Ah, láti má ṣe, ah, nítorí pé, ah, àlàáfíà jẹ́ nǹkan tó dára. Idi niyen tò je wipé, à de màá rín ní àlàáfíà dáradára.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tólè ẹ jẹ́ ǹkan tí ó dára náà, ìpàdé pẹ̀lú oníbàárà máa ń múra sílẹ̀ láti pè mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe, ní ọ̀pọ̀lọpọ̀ náà.

Báwo ni ẹ ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Ìṣe àkànṣe jẹ́ nǹkan tí ó dára, eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọkọ̀ kan láti kálú wipé gbogbo àwọn nǹkan n tẹ̀síwájú.

Ṣé o màá fi tùràrí? Tùràrí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa fi elé yìí lóreekòre náà nítorí pé ó jẹ́ ǹkan tí, à, mo máa ń lò láti fi ṣe àwọn ǹkan tí ó ṣe pàtàkì. Tùràrí jẹ́ ǹkan tí ó máa lé èmi burúkú kúrò ní àyíká àti ìdí nìyẹn jẹ́ pé mo máa ń fi tùràrí.

Kí ni ìtòrẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ jẹ́ ìgbà kan tí mo máa ń, ní ìsinmi tí mo dè máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi náà. Ní ìparí ọ̀sẹ̀ mo máa ń lọ sóde, mo dè máa ṣe àwọn iṣẹ́ ní ilé náà, ó dè jẹ́ ìgbà kan tí mo máa ń lọ fún eré ìdárayá, lóòrèkóòrè náà fún ìgbà tó tò.

Ṣé nígbà wo ni o máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Nígbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò tẹ́lẹ̀ tó bá bàjẹ́ àbí tó bá ní àmọ̀ ìdojúkọ kankan, igbáyìí ni mò máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun láfún ilé.

Àkókò wo ni o fiṣẹ́ rẹ sí? Àkókò tí mo fiṣẹ́ mi sí jẹ́ àkókò tí dára. Mo máa ń ṣiṣẹ́ ní dédé aago mẹ́jọ òwúrọ̀ títí di aago márùn-ún ìrọ̀lẹ́. Àkókò yìí ni mo fiṣẹ́ mi sí. Ó deni àkókò kan tí mo fẹ́ràn gidigidi. À kí le ṣe ńkan tí gbogbo ìrọ̀lẹ́ máa ń fún mi láyè láti fi ṣe àwọn nǹkan mi náà.

Ṣé o jẹ́ ènìyàn tí máa je oni rokuro? Ímá jóníkúsúkúsú jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mi ò máa ń ṣe léèlú rẹ̀ kúrò iná, diẹ́ gbó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Láti máa jóníkúsúkúsú ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe, mo lè lọ sí ibi iṣẹ́.

Ṣé ó mọ̀ pa àwọn fáìlì ìrọ́pamọ́ láti fi fáìlì pamọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì? Àwọn ọdẹ máa ń ṣe ilé yìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe àyàn ní orekore àti gbogbo ìgbà náà nítorí pé jẹ́ kí ó dára.

Nígbà wo ni ò kẹ́yin lọ rí dókítà? Ìgbà kẹ́yìn tí mo rí dókítà, ni oṣù tó kọjá. Ọ́un ni ìgbà kẹ́yìn tí mo lo rí dókítà ní nkán ti ọ̀sẹ̀ patakí. Gẹ́gẹ́ bí èniyàn, mo de máa ń ṣe iléyi náà ní ọ̀nà ti o tọ àti ní ọ̀nà tí ó sì yẹ ká rá.

Ṣé o ní ẹ̀tọ́ láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ìlú tí mo wà jẹ́ ìlú kan tí n kò fi bẹ́ẹ̀ dára. Nípa ìdí èyí tí mo ní ààyè láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn mo máa ṣe é. Nítorí pé, eléyìí jẹ́ nǹkan tí ó wà nínú ọkàn mi láti ọjọ́ pipé ó si jẹ́ nǹkan tí àwọn òṣìṣẹ́ ilé lórí náà.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Láti ṣe ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa n ṣe eléyìí, ní òrèkoorè náà. Nígbà ti mọ ba ní àyè láti ṣe, nítorí ó jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa n mú ọgbọ́n àti ìmọ̀ wá ní òrekoorè náà, ní ìdi e lo fá náà tí mo ṣe máa n ṣe eléyìí.

Iru èbùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan ayẹyẹ tàbí àjọ̀dún. Mọ́ fẹ́ràn láti máa fún won ní ẹ̀bùn tí ó dára ti ó dẹ̀ ní ìyi tí àwọn ènìyàn lè máa rí. Ní òréèkórè náà, àwọn èbùn bí i ago ọwọ́, bíi ìwé àti àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì náà.

Akọ́kọ́ mẹ́lọ̀ ni ọ maa ajẹ́ oúnjẹ lalalè mo máa jẹ oúnjẹ alẹ́ dedẹ aago mẹ́je. Aago mẹ́je jẹ́ ìgbà kan tí ò dára kí ènìyàn máa jẹ oúnjẹ alẹ́. Kí ọdẹ jẹ́ kí àwọn oúnjẹ yìí kí wọ́n má lè wálẹ̀ dáradára eleyi jẹ́ ǹkan tí ọ dẹ dára náà kí ènìyàn máa ṣe. Idí niyen tí mo fi maa n ṣe eleyi ní ìgbà gbogbo náà.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn ṣẹ, nítorí pé ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí àwọn ènìyàn kan tí wọ́n fẹ́ràn. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo bá ṣẹlẹ̀, ìwọ máa ṣẹ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye gidi gidi.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi jẹ́ àwọn ìmọ̀ ní orí kọ̀m̀pútà. Àwọn ìmọ̀ yìí jẹ́ ìmọ̀ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sí máa ń fi inú mi dùn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé àwọn ìmọ̀ yìí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún àwọn iṣẹ́ tí mò ń ṣe à lọ́wo lọ́wọ́ báyìí.

Ìgbà mélòó ni o máa ń wojú àwòrán lójoojúmọ́? Wójú àwòrán jẹ́ ǹkan tí ó jó mọ́ àwọn àṣẹ tí mo máa ń ṣe ní ibi iṣẹ́. Mo lè máa wò ojú àwòrán fún bí i wákàtí mẹ́wàá nìyẹn lójoojúmọ́. Mo sì máa ń wò wọ́n ní orí fóònù mi náà, ìdí nìyẹn tí ẹlẹ́rìí bà á ń ṣe ǹkan tí mo máa ń ṣe ní ìgbà gbogbo náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn, àwọn oníbàárà sọ̀rọ̀? Nígbà tí mo bá fe ba àwọn oníbàárà sọ̀rọ̀, màá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan àti ẹ̀mí kan náà nítorí pé eleyii jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ̀ máa n mú inu mi dùn láti ri i dájú pé mò ṣe àwọn nǹkan kan tí ó dára náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí iṣẹ́ igbọ̀n ọdẹ? Iṣẹ́ igbọ̀n ọdẹ jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Ìgbà kẹ́yìn tí mo dè lọ ni ìgbà tí, à, mo wà ní kékeré pẹ̀lú ẹ̀gbọ́n mi. À nítorí wipé ìgbà wo ni lọ́dún, a máa n lọ sí àwọn oko ọdẹ gidigidi láti lọ pa àwọn ẹran ìgbẹ́ bí i òkété, wá ṣilẹ.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Àá láti lọ sí ìlú mìíràn jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀. Mo dẹ́ẹ̀ tí ṣe eleyi ní òrèkóòrè láti lọ sí ìlú mìíràn láti lọ kọ́ ìmọ̀ tuntun, kọ́ ọgbọ́n tuntun àti láti bá àwọn ènìyàn ọ̀túnpadé náà. Mo dẹ́ẹ̀ tí ṣe lé fún un òrò ìbá gùnbà.

Ṣé máa ń bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Rárá, màá bẹ̀rẹ̀ ọ̀wọ̀ lọ́wọ́ àwọn ènìyàn. Èleyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí màá ń ṣe ní ìlú Èkó rí náà. Nigba ti mo bá lọ sí ode ti mo bá ṣìna, à ìgbà yẹn ni mo máa rí i dájú pé mo bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé èyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Kí ni ìlànà rẹ, ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó de jẹ́ ǹkan tí mo fẹ́ràn ṣe náà ni nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí mo ti máa ń lò láti ọjọ́ yìí láti rí dájú pé gbogbọ́ àwọn nkan tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi.

Omi to n mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tí mo máa ń mu lójoojúmọ́ jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀, ó dà jẹ́ ǹkan tí ó tó dára gidi gidí, nítorí pé nígbà tí ìyá mi lọ sí ilé ìwòsàn, ní wọ́n sọ omi tí mo máa ń mu lójoojúmọ́, à fíò lítà mẹ́fà sí márùn-ún, ìyẹn ni ojoojúmọ́ ni mo dà máa ń mu.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí dá lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ràn nínú orúkọ rẹ̀ nítorí pé adùn yìí jẹ́ ǹkan tí ó dára tí ọmọdé máa ń fẹ́ràn nínú ice cream nígbà tí mo bá lọ rà á.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtágbàǹgbà? Iṣẹ́ ìdágbàǹgbà jẹ́ nǹkan tí a kò fi bẹ́ẹ̀ burú. Jáà ni tọ pé mo jẹ́ ènìyàn kan tí n kì í tijú fún iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lowo. Ìdí mi ni pé nígbà tí mo bá rí àwọn iṣẹ́ yìí, màá ṣẹ́ pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan láàláìsí àní àní àní orí rẹ̀ náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Láti pàrọ̀ ọkàn mi jẹ́ ǹkan tí ọ̀ṣe patákí mo dé má ń ṣe léèyín náà. Ni ó ná tí ó tó àti ní ọ̀nà tí oyè nígbà tí mo bá ní iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ tàbí tí mo bá ní àwọn nǹkan tí ó ń dà mí láàmú ní ọkàn. Mo máa ń wo fíìmù, gbọ́ orin àbí láti ṣeré ìdárayá fúnra.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi ni oúnjẹ, orin, àti eré ìdárayá. Nígbà tí ó bá wùn mí láti gbádùn àbí láti ṣe ìgbáyàn fún ara mi, mo fẹ́ràn láti máa lọ fún orin, jẹ àwọn oúnjẹ tó dára bí i lọ fún eré ìdárayá náà. Eléyi jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáradára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ní ọ̀sẹ̀ tó kọjá, iyen ní ìparí ọ̀sẹ̀, mo ti lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, fún àwọn ohun èlò fún oúnjẹ àti fún ohun kan tí ó tó ti ṣe pàtàkì náà. Mo dẹ̀ máa ń ṣe ẹ́leyi ní gbogbo ìgbà. Loòrẹ̀kórẹ̀

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ àgọ́ tó ṣe pàtàkì. Òde máa ń wọ ilé yìí ní ọ̀rẹ́ kọ̀rẹ́ náà nítorí pé nígbà tí o máa ń wọ ọ, ó jẹ́ bí nǹkan ọ̀ṣọ́ ń ṣe ara. Ó lè jẹ́ ǹkan tí ó tó dára kí ènìyàn kí ó máa wọ láti fi mọ àkókò àti láti rí i dáru pé ó wà ní kíndì.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tí ó dára gidi gidi. Ó de jẹ́ ǹkan tí mo fẹ́ràn náa. Idi niyen tó jẹ́ pé nígbà tí mo bá ṣe eléyìí, mo ṣe pẹ̀lú ọkan okan ni. Rárá, nígbà tí mo wà ní kékeré, mo kọ́ bí a ṣe ń wẹ̀ nínú odò wa ní ìlú wa lọ́hùn tó de dára fún mi.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ra epo fún eré yìí, a, dáradára. Ní ìgbà méjì, ní ọ̀sẹ̀ 5yẹn. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, ní ọjọ́ Monday, mo máa ra epo síi àti ní ọjọ́ Friday náà mo tún máa ra epo sí i. Tọ jẹ́ ìgbà méjì ní ọ̀sẹ̀ kan.

Báwo ni o ṣe máa bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí. Wọ́n lè jẹ́ àwọn ènìyàn tí ó ní ọgbọ́n ìmọ̀ àti èrè ní ibi iṣẹ́ tí mò ń ṣe. Mo bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan, pẹ̀lú ìmọ̀ kan, àti láti rí dájú pé a ṣe ṣẹ́ papọ̀ ní gbogbo ìgbà náà rà láti pé iṣẹ́ tẹ̀síwájú dáradára.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà jẹ́ ètò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ àwọn eléyìí dè jẹ́ ǹkan tí a mọ̀ ní ní orí kọ̀ǹpútà mi láti riì pẹ́ gbogbo àwọn ǹkan tẹ̀síwájú àti láti rí dájú pé mo ṣe ààbò tó péye tó lè ṣe pàtàkì ní orí kọ̀ǹpútà mi náà.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbaná? Fóònù mi jẹ́ ǹnkan tí o ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń lò ó fún àwọn iṣẹ́ tí ó pò. Ìdí nìyẹn to je wípé mọ́ máa n jẹ́ kí ó gbaná fún bí i wákàtí mẹ́rin ìyẹn ní ojojúmọ́ nítorí wipé ó máa ń ṣe àwọn iṣẹ́ tí ó pò, láti àwọn ǹnkan tí mo máa ń ṣe ní orí Íńtánẹ́ẹ̀tì náà.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí ó dára, náà fún ọdọmode ọkùnrin kí ó ní. Mo dè ní irungbọ̀n, to je wipe mo máa n tọ́jú rè dáradára, mo dè máa ń fi ipara àti mo dè máa ń gé lọ́pọ̀lọpọ̀ náà. Àà, irungbọ̀n jẹ́ ǹkan tí mo féràn gidigidi, tí mo dè féràn.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń wọ àwọn eléyìí sára ní loòrèkóòrè náà nítorí pé ó dára láti máa fi ṣe ẹ̀wà sí ara, ìdí nìyí tó jẹ́ pé àwọn ohun ọ̀ṣọ́ yìí, mo máa ń wọ̀ wọ́n sára dáradára nígbà tí wọ́n bá fẹ́ lọ ṣíbí iṣẹ́ tàbí tí wọ́n bá fẹ́ lọ ṣíbí òde náà.

Ṣé o máa ń ṣe ìmọ̀ dójúìwọ̀n software rẹ? Ìmọ̀ dójúìwọ̀n software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eleyi ni orekórè náà láti dájú pé laptop mi àti software mi pé wọ́n ṣiṣẹ́ dáradára àti wípé mo ní agbára láti ṣe àwọn ohun kan kan tí mo bá fẹ́ ṣe ní orí wọn náà. Ídi ni yi tí mo fi máa ń ṣe ìmọ̀ dójúìwọ̀n rẹ̀.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Etíkun jẹ́ ibi kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dè fẹ́ràn láti máa lọ sí etíkun, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó dè fi jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà. Nígbà tí mo bá lọ sí etíkun, mo fẹ́ràn láti máa lọ sinmi níbẹ̀, àti láti gba atẹ́gùn àti òyì tí ó dè dára sí ara náà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, mo máa ń tọrọ àforíjì. Nitoei pé láti tọrọ àforíjì jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí ó de yẹ kí ènìyàn máa ṣẹ̀ ní oore koore náà. Ídí nìyí tó je pe nígbà tí mo bá ṣe àwọn ǹkan tí kò dára fún àwọn ènìyàn, mo máa n rí pé mo tọrọ àforíjì ní owo wọ́n.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún àgọ́ ara ènìyàn. Mọ dé máa ń mu eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Láti máa mu àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Ídí nìyen tó jẹ́ pé mo máa ń ṣe eléyìí laláìsí àní àní.

Ṣé ó máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Látí má kọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nnkan tí mo máa ń ṣe dáradára, nítorí pé ó jẹ́ nnkan tí ó ṣe pàtàkì kí ènìyàn má ṣe. Idí nìyii tí ọ̀yẹ́ kan máa ń ṣe léèé láàláì sí àní àní ní orí rẹ̀, ó dẹ́jẹ́ nnkan tí ó dára náà kí ènìyàn má ṣe.

Báwo ni o ṣe máa ń lo akóko pẹ̀lú ẹbí rẹ? Láti lo akólo pẹ̀lú ẹbí mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ṣẹ elẹ̀yi náà ní ọ̀nà tótọ́ àti ní ọ̀nà tí o si ye. Mo máa ń lo akóko tó dára pẹ̀lú ẹbí mi nígbà tí mo bá wà nínú ilé torí pé mo máa ń ṣe àwọn àkànṣe àti àkọlé ǹkan náà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mo dẹ̀ fẹ́ràn láti máa ń jẹ nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó dára, tí ó dẹ́ dùn náà. Ìdí ní yí ti o jẹ́ pé oúnjẹ yìí ni mo fẹ́ràn láti máa ń jẹ ní òrékòré, nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó dára.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dá? Ìgbàgbọ́ àtọwọ́dọwọ jẹ́ àwọn ìgbàgbọ́ kan tí ó jẹ́ pé mi ò ní ìgbàgbọ́ nínú wọn nítorí pé kì í ṣe àwọn nǹkan tí ó dáa. Kí èèyàn ní ìgbàgbọ́ nínú rẹ̀ ìdí nì jẹ́ pé àwọn ìgbàgbọ́ yìí jẹ́ àwọn nǹkan kan tó jẹ́ pé, àmi kò ní ìgbàgbọ́ ní inú rẹ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára.

Báwo ni wọ́n ṣe máa ṣe tú owó iṣẹ́, owó iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe tí eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ na nítorí wípé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ni òrékoore kí ènìyàn máa ṣe náà.

Ṣe o jẹ ènìyàn tí o máa ń ṣètò nǹkan? Láti máa ṣètò nǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní òòrèkóòrè náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé mo máa ń ṣètò nǹkan ní òòrèkóòrè náà.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀, lè jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì. Nítori pé, àwọn ọjà tuntun ní àwọn ènìyàn ó dúró dè láti rà fún ìgbà ọdún tí wọ́n fẹ́ ṣe náà.

Ṣé orí máa ń fọ́, orí máa ń fọ́ mi nígbà mì tí mo bá ṣe iṣẹ́ tí ó ní agbára, àbí nígbà tí mo bá ṣe ìṣẹ̀jú wákàtí lọ́wọ́. Èlé ìdíẹ̀ jẹ́ nǹkan tí ó ti ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé, à, láti máa ṣe àwọn iṣẹ́ tí ó ní agbára máa ń jẹ́ kí orí máa fọ́ ènìyàn náà.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́ tí mo máa ń lò ni etígbọ́ tuntun tí ilé iṣẹ́ Samsung ṣe, tí wọ́n fẹ́ ṣe jáde. Eléyìí jẹ́ etígbọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó yẹ kí gbogbo ènìyàn máa lò ó, nítorí pé ó máa ń gbó ǹkan gerégé. Àgàgà nígbà tí mo bá fẹ́ wo eré ìtàgé, mo máa ń lo etígbọ́ yìí.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Láti kí àwọn ènìyàn jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣè eleyi náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà ẹni ìbádágẹ́lẹ́ lórí àwọn ènìyàn tí ọ̀pọ̀ fàájì pẹ̀lú àti ọ̀rẹ́. Lẹ́bàá bí ìtàn bí àwọn ènìyàn tó bá jù mí lọ, òdò máa ń kí wọn pẹ̀lú ìbọ̀wọ̀ àti ìwà náà.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Òògùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ọmọ mi. Mi ò kí n máa ń mu ní ojoojúmọ́ nítorí pé nígbà tí eléyìí bá pọ̀jù ní àgọ́ ara, ó lè jẹ ó lè fa ǹkan tí kò da fún ènìyàn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé mi ò kí ń mu òògùn lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni wọn sì máa ń rán àwọn alábàáṣiṣẹ́pọ̀. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn ènìyàn tí ó rí pé wọ́n ṣe pàtàkì ní gbogbo ìgbà. Nígbà tí mo bá dẹ̀ fẹ́ yan àwọn ọmọ marídá ikọ́mọrun ounjẹ ilẹ̀ gidi gidi, mo dẹ̀ lo ọgbọ́n sí mo máa ri dájú pé ní ọgbọ́n ìmọ̀ àti òye fún àṣà tó bẹ́ṣọ̀, mo dẹ̀ gbẹ̀yìn ẹ̀mí ìṣọ̀kan lẹ́gbẹ̀ẹ́ àwọn ènìyàn náà.

Ṣe o fẹ́ran awọn alọ apanilẹ́rìn? Awọn alọ apanilẹ́rìn jẹ́ alọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mọ̀dẹ̀ tún fẹ́ran náà gẹ́gẹ́ bí ènìyàn aláìní mọ̀rìngbọ̀ ní oríṣiríṣi ọ̀nà, láti sọ̀rọ̀ kan tí ó ṣòfò lọtúùn fún un, títí dé ènìyàn tí mọ̀lẹ̀ náà lè sọ̀rọ̀ pẹ̀lú wọn.

Báwo ni ìfẹ́ máa ń rántí àwọn àdéhùn rẹ̀? Àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìmọ̀dẹ́ máa ń dájú pé mo kọ àwọn àdéhùn yìí sílẹ̀ láti nitori pé tí mo bá kọ sílẹ̀, ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó dínà tí ìwé pẹlú pé tí mo bá ní àwọn àdéhùn, màá kọ wọ́n sílẹ̀ dáradára ni.

Báwo ni ifọkẹ́ yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tẹ́lẹ̀ pé àkọjọ ǹṣe wọn. Ní ìbùṣú, máa pàdé àwọn ọ̀rẹ́ mi ní ibẹ̀kí mọ́ tẹ́lẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Ìgbà mẹ́ta bá lọ sí ilé ìjọsìn, máa pàdé àwọn ọ̀rẹ́ mi ní àárọ̀ lẹ́yìn ilé ìjọsìn náà tí mo bẹ̀rẹ̀ sí ní wọ́n ní ọ̀sẹ̀ tí ó kọjá.

Gíga tó ga tó mo jẹ́ ẹnìyàn tí ó rí pé mo ga lọ́pọ̀lọpọ̀, mo dẹ́ ga tó bi féètì márùn-ún sí mẹ́fà, ní ara gíga, eyi dè jẹ́ enikan tí ó dára náà tí ó yẹ kí ọmọkùnrin ga dé nítorí pé eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè dára lọ́pọ̀lọpọ̀ náà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Látí máa rán àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dára kí èèyàn máa ṣe. À nígbà tí àwọn ènìyàn bá ní ìrànlọ́wọ́ ni bóyá fún owó fún ọ̀rọ̀, a máa ṣe lé fún wọn láìsí àní àní lórí rẹ̀

Àwọn áàpù wo ni wàá máa lò ju? Áàpù tí mo máa lò jù ni áàpù WhatsApp àti Facebook. Wàá pè Facebook bí i ohun tí ó ṣe pàtàkì ní tẹ́lù. Nígbà mo máa polówó ọjà níbẹ̀, mo dẹ̀ máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni orí ibẹ̀ náà. Ìdí nìyẹn tó hẹ pé áàpù yìí ni mo máa lò ju gbogbo ìgbà.

Kí ni o màá n wọ̀ nígbà tí o bá lọ́ ṣùn? Nígbà tí mo bá fẹ́ lọ́ṣù, màá rí dájú pé màá wo àwọn aṣọ tí ó ní ìpàn-ayẹyẹ ní ju àwọn aṣọ ìdíje aṣọ kan tí ó dára àti ìmọ̀dàn màá wọ̀ láti rí dájú pé eléyìí ó ń jẹ́ kí orò tí ó pọ̀ mọ́ mi náà. Ìdí nìyẹn tí mo máa ń wọ irú àwọn aṣọ wọ̀nyí.

Ṣé o máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọmọdé máa ń ṣe lénáà ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Nípa ìdí èyí, nígbà tí mo fẹ́ kọ àwọn kànkàn fún iṣẹ́ tàbí fún ìmọ̀ tuntun náà, Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kan tí mo máa ń lò dáradára náà.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ìgbà kẹ́yìn tí mo fò gẹ́gẹ́ bí ènìyàn ni, ah, oṣù mẹ́rin sẹ́yìn. Nígbà tí èyí mo lọ sí ìlú Abuja, ah, ọkọ̀ òfuurufú ni mo dẹ fò gùn lọ síbẹ̀. Èlé jẹ́ ǹkan tí mo lọ ṣe ìwádìí fún iṣẹ́.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní ọgbà sí ẹ̀yìnkúnle mi tí ó jẹ pé mo gbìn àwọn oríṣiiríṣii nǹkan síbẹ̀ bíi ẹ̀fọ́, bíi ilá àti àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì náà. Ó lè jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa joko sí ní ìrólé kí n tó lọ sùn náà.

Ibo ni o fẹ́ràn lọ sí ìsinmi? Nígbà tí ó bá wù mí láti lọ fún ìsinmi, ìlú China ni ibi tí mo fẹ́ràn láti lọ sí ìsinmi nítorí pé ó jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti lọ nítorí pé ó dára ọ lẹ́wà, ó dẹ̀ jẹ́ ibi kan tí mo ti lè kọ́ ẹ̀kọ́ tuntun fún àwọn iṣẹ́ mi náà.

Ṣé o ní ìrùrà nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrùrà kankan nítorí pé mo jẹ́ ènìyàn kan tó ní ìgbòyà tí ó dẹ̀ jáfáfá níwájú àwọn ènìyàn náà. So nípa ìdí èyí, láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn kò fún mi ní ìrùrà kankan, lábẹ́ bọ́ tí n kò rí.

Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ kan tí ó ṣe pàtàkì dáradára, ó de jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn. Nígbà tí mo wa ní ìlú, ti n bá fẹ́ lọ sí ọ̀nà jíjìn, ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ kan tí mo màá gun lọ sí ibe náà.

Ṣé ẹkù máa ń sáré? Sé sáré jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti bá ṣe. Láti ìgbà tí mo ti wà ní ilé ìwé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ni mo ti máa ń sáré. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, mo máa ń lọ fún ìdíje fún àwọn ènìyàn tí wọ́n ń sáré. Elérí dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe dáradára náà tí ó dẹtu máa mú inu mí dùn gan-an.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè se eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye nàa ní oṣù tí ó kọjá nígbà tí mo fẹ bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe tuntun. Ìgbà yẹn ni mo kọ ìgbékalẹ̀ ìtúsan lórí iṣẹ́ tí mo fẹ ṣe. Ẹ̀lẹ́yi dẹ̀ jẹ́ nǹkan tí mo máa n ṣe ní ìgbà gbogbo náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo lè máa ń lo ilé yìí náà ní òrékòóré nígbà tí àyè bá ṣẹ́ sílẹ̀, nígbà tí mo bá wà níwájú àwọn ènìyàn tí ó pọ̀ tí bá fẹ́ bá wọn sọ̀rọ̀ àgàgà, nígbà tí mo bá fẹ́ kọrin wá ní ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá fẹ́ ṣe ìfilọ, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo dẹ ní ìfẹ́ sí. Láti ìgbà tí mo ti wà ní kékeré, àwọ̀ yìí ni àwọ̀ aṣọ tí mo máa ń wọ̀ lọ sí ilé ìwé. Tó dẹ̀ jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí inú mi dẹ máa ń dùn sí lóòrèkóòrè nígbà tí mo bá wọ ọ̀kan.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Nígbà èwe mi, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni bí a ṣe ń wẹ̀. Ẹbí a ṣe ń wẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, nítorí pé elé yí jẹ́ ǹkan tí ó dẹ̀ máa mú inú mi dùn náà. Láti máa wẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn ní àbọ́yá ní odò àbí ní, à, ibi kan náà.

Ìgbà wo ni o keyin lọ si ile ikawe. Ilé ìkàwé jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì. Ìgbà ìkẹ́yìn tí mo lè lọ sí ilé ìkàwé ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Nítorí pé nígbà tí a bá fẹ́ ṣe ìdánwò, mo máa ń lọ sí ibí bàyìí lọ, lọ múra sílẹ̀ fún ìdánwò láti lè pé mo yege nínú àwọn ìdánwò mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mi de máa ń dùn sí lórí e Torí náà, nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ àbí nígbà tí a bá fẹ́ ṣe àwọn nǹkan kan ní ibi iṣẹ́ náà, àwọn ẹ̀rọ yìí ni mo máa ń lò láti ri dájú pé àwọn ènìyàn gbọ́ nǹkan tí mo ń sọ̀

Ṣé o máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Aṣọ àkayòrí jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ máa ń wọ eléyìí gidi gidi nítorí pé nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni. Láàkọ́kọ́, aṣọ àkayòrí jẹ́ aṣọ kan tí ó dára tí mo dẹ fẹ́ràn gidigidi nítorí pé ó dára.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ nǹkan tí ìfa ṣe pàtàkì, mo lè máa ń pàdé rẹ̀ nígbà mì tí ọjà bá wà dáradára. Mọ̀ maa n pàdé eléyìí, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà ní ìgbà kúùgbà tí mo bá ní ayé láti ṣeé.

Kí ni mo máa ṣe nígbà tí mo bá dúró dè nǹkan? Nígbà tí mo bá dúró dè nǹkan, mo máa dájú pé mo fi ọkàn bá lẹ̀. Ìfọkànbalẹ̀ àti sùúrù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì jùlọ nígbà tí mo bá dúró dè nǹkan. Àti láti máa ríi dájú pé mi ò kí nǹkan jù, àwọn eléyí ni mo máa ṣe nígbà tí mo bá dúró dè nǹkan náa.

Báwo ni ètò ìdárayá rẹ ṣerí? Ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe eléyìí ní orúkọ rẹ̀ náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó máa ń finú mi dùn lára gidigidi. Mo dẹ̀ máa ṣe eléyìí ní àkókò láti dárayá gbogbo àwọn ǹkan tí mo ń ṣe tẹ̀síwájú lábẹ́ bó tí wù kórí tí yóò dẹ̀ jẹ́ ǹkan tí ó dára.

Ṣé oṣù wo ni a bí o? Oṣù tí a bí mi ni oṣù kejì ọdún ìyẹn oṣù February eléyìí dẹ̀ jẹ́ oṣù kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, náà nítorí wípé oṣù yìí jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún fún mi, ó dà ẹ́ tó jẹ́ ìgbà kan tí inú mi máa ń dùn láti ṣe àwọn nǹkan kan tí ó tó ṣe pàtàkì sí mi náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Discussion pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe nítorí pé eléyìí jẹ́ nǹkan tí kò fi bẹ́ẹ̀ bojú mu kí ènìyàn máa ṣe. Ídí nìyí tí mi ò fi kí ń ṣẹlẹ̀ yìí, nítorí pé kí arífín àti àwọn ìwà tí kò dára kí ó bá máa ṣẹlẹ̀

Ẹ̀fọ́ wo ni ò fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ kan tí àwọn ènìyàn máa ń jẹ ní ilẹ̀ Igbo. Ẹ̀fọ́ yìí de jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí a dàtì máa ń pè ní ìrọ́kò nílẹ̀ Yorùbá. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára, tí ó de máa fun yàn ní ẹ̀jẹ̀ náà.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mò dẹ̀ ní àgbàlá ọjọ́ dáradára, èyí lè jẹ́ ǹkan tí mo ní ṣì ẹyìn kulè mí. Ní bíbàyi ni mo máa fẹ́ràn láti máa jókòó sí nígbà tí mo bá dé láti ìbi iṣẹ́ ní ìrọ̀lẹ́ kí n tó lọ sùn àti láti rí oju ọjọ́ dáradára náà.

Kí ni ó máa ń wà nínú òṣẹ́ tuntun? Nǹkan tí ó máa wà nínú òṣẹ́ tuntun ní àkókò náà ni ọgbọ́n ìmọ̀ àti òye tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti rí i dájú pé wọ́n ní ọgbọ́n láti ṣe àwọn iṣẹ́ tí mo fún wọn láti ṣe ní ìgbà gbogbo àti ẹ̀mí láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn náà.

Nígbà wo ni ọ̀ keyin ṣokùn? Ìgbà kẹ́yìn tí mo ṣokùn ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà ti Olùkọ́ tí wọ́n nà mí ní ilé ìwé fún owó ilé ìwé nígbà yẹn lọ́hùn. Ó de jẹ́ ìgbà ikeyìn tí mo ṣokùn, jẹ́ ìgbà kan tí mo kọ ọgbọ́n ìmọ̀ àti òye ní ilé ìwé náà. Ilé dẹ́ kọ̀ọ́ mi ni ọgbọ́n tí ó pọ̀ gidigidi nígbà yẹn.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gba? Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba àkókò, nígbà wá wákàtí, ẹyọ̀kan àti abọ́. Ìgbà yí ni wón máa ń fún mi ní ibi iṣẹ́ láti lọ jẹun àti láti sinmi díẹ̀ kí n tó padà ṣe ẹnu iṣẹ́ eléyìí dẹ̀ jẹ́ ìgbà kan tí yóò dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń ṣe yógà? Yógà jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè ye kí gbogbo àwọn ènìyàn máa ṣe. Eléyìí ni mo màa ṣe lára àárọ̀ láti fi na'ra. À ti láti ríi dájú pé ara wà ní pípé náà. Nípa ìdí èyí, mo máa n ṣe yógà dáradára, ó dè jé ǹkan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Àìsàn ìkórìíra àti oúnjẹ tí mo ní ni oúnjẹ, a, mọ̀í-mọ̀-íń, mọ̀í-mọ̀-íń tàbí ọ̀lẹ jẹ́ oúnjẹ kan tí mo kò nífẹ̀ẹ́ sí nítorí pé ó ń jẹ oúnjẹ kan tí ó ṣamọ́ mi lórí ní ìgbà kan sẹ́yìn. Ìdí nìyẹn tí mi ò fi fẹ́ràn àwọn oúnjẹ wọ̀nyí.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mó ọ̀rẹ́ máa ń fi ilé ìsára ní orí korí náà nítorí pé ilé jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ó dà jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa lo náà. Nítorí pé nígbà tí mo bá wẹ̀, bá fẹ́ jáde, a máa fẹ́ràn láti máa fi ìpara sára.

Nígbà wo ni o kẹ́yìn ní àla buruku? Àla buruku jẹ́ ǹnkan tí, kò dára. Ìgbà tí mo dè ní àla buruku ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà, tó je wí pé mo nílò láti lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà ní orí rẹ̀. Ìgbà yìí dè jẹ́ ìgbà kẹ́yìn tí mo ní irú àwọn àla buruku wọ̀nyí.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Àláti máa wo eyín jẹ́ nǹkan tí ah ó ṣe pàtàkì. Àmọ́ ìgbà kẹ́yìn tí mo lọ wo eyín ti pẹ́ gidigidi, yóò tó tó bi ọdún méjì sẹ́yìn nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó ní eyín tí ó dára. Mi ò dẹ̀ ní àwọn àìsàn eyín kankan, ìdí nìyẹn.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe ní ìdáradára gẹ́gẹ́ bí ènìyàn náà ní orekoore Nígbà tí mo bá nílò láti ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi, ìgbà yí ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáradára.

Ṣé o fẹ́ràn jí jiyan? À, jíjiyàn jẹ́ ǹkan tí o kò dára. Nígbà tí mo bá ní èdèàìyedè pẹ̀lú àwọn ènìyàn àbí nígbà tí mo bá ní áwò pẹ̀lú àwọn òṣìṣẹ́, mọ máa n rí dájú pé mi ò kí ń jiyan nítorí pé eléyìí jẹ́ ǹkan tí kò dára kí ènìyàn kí wọ́n má ṣe. Ìdí nìyàn tí mi ò kí máa jiyan.

Ṣé o máa n kọ lẹ́tà fún àwọn ènìyàn? Igba mi, tí n bá fẹ ṣọ ìró ọkàn mi fún àwọn ènìyàn, mo máa kọlẹ́tà sí wọn. Kí ni mo de máa ṣe ní ìgbà gbogbo náà? Nítorí pé ó jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn dáradára. Idí nìyẹn tí mo fi máa ṣe eléyìí ní ìgbà tí ó tọ́.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ìgbà kan tí ó dá lọ́pọ̀lọpọ̀. Mo lè máa kojú ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ò yẹ náà. Nígbà tí mo bá ní àwọn iṣẹ́ tí ó pọ̀ lọ́wọ́, mo máa dá rí pé mo parí àwọn iṣẹ́ yìí kí n tó lọ sí ilé.

Ṣe o jẹ ẹni ti kò jẹ ẹran? A, láti máa jẹ ẹran jẹ́ nǹkan tí mo fẹ́ràn nítorí pé ẹran jẹ́ oúnjẹ kan tí ó dára tí ó ṣe pàtàkì ní àgọ ara náà. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo bá fẹ́ jẹun, mo máa rí i dájú pé ẹran wà nínú rẹ̀. Élèyi de jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí ó lè dáa lọ́pọ̀lọpọ.

Báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ máa n rí ìpèsè wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà láti máa rí ìpèsè ohun àwọn ohun èlò jẹ́ nǹkan tí mo máa ń ṣe. Ìgbà mí mú ma lọ sí ọjà láti lọ rà wọ́n ní ibi tí wọ́n ti ń tàá.

Ṣé o máa ń gba àwọn ìmẹ́lì àwúlò? Àwọn ìmẹ́lì àiwúlò jẹ́ àwọn ìmẹ́lì kan tí mo máa ń gbà lóòrèkóòrè nítorí pé àwọn eléyìí jẹ́ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀. Torí pé àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan tí mo ti bá ṣiṣẹ́ papọ̀ nígbà yen, wọ́n kọ̀ fi ránṣẹ́ sí mi. À kíì ṣe wí pé mo nílò rẹ̀ dáradára ná.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ìpè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe èleyí ní ọ̀nàkọ́nà náà nítorí pé ìpè fídíò jẹ́ ǹkan tí ó dára. O de jẹ́e ǹkan tí inu mi dùn sí whether maybe pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ pẹ̀lú àwọn ará ìle náà.

Nígbà wo ni a má wa gerun rẹ? Àgegẹ́ irun mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mọdé máa ń ṣe léyìí ní ìgbà méjì sí ìgbà mẹ́ta ní oṣù kan. Èlé ìdádúró lórí bí irun mi bá ṣe gùn tó, à mọdé máa ń ri dájú pé mo ṣe àtọ́jú rẹ̀, ìtọ́jú rẹ̀ ní ọ̀nà tí ó péye nítorí pé irun mi jẹ́ a nǹkan tó ṣe pàtàkì sí mi.

Ọjọ́ mélòó ni òní fún ìsinmi ọdọọdún? Eléyìí dájú lórí àwọn iṣẹ́ bí iṣẹ́ bá ti pọ̀ tó ní ọwọ́ mi àmọ́ ìsìnmi ọdọọdún máa ń tó bi méjì àbí i ṣe ìgbà mẹ́ta tí mo máa ń lọ fún. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mi dẹ̀ máa ń dùn sí tí ó dẹ̀ dára fún mi náà.

Nígbà wo ni o kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ kan tí mo màá gùn ní òrekoorè nígbà tí n bá fẹ́ lọ sí ọjà ní oṣù tí ó kọjá nígbà tí mo lọ sí ọjà lọra nkàn. Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ kan tí ó bá mi kó àwọn ẹrù yí wá sílé. Ìgbà yìí dẹ̀ jẹ́ ìgbà kẹ́yìn tí mo gùn ọkọ̀ akẹ́rù.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ ǹkan tó dára, ó sì máa ń dúró dáradára. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi nítorí pé mo máa ń lò ó ní ìgbà tí ó pọ̀ fún àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní orí fóònù tàbí láti bá àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi sọ̀rọ̀ gidigidi.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ ìgbà kan tí ó dára. Nígbà tí mo bá dé láti ibi iṣẹ́, màá rí dájú pé mo sinmi. Nígbà tí mo bá dé sinmi, iṣẹ́ tán, màá ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ kí n wo àwọn ètò inú orí television àbí láti ṣeré pẹ̀lú àwọn ẹbí kí n tó lọ sùn náà.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o máa ń lò àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò tí mo máa ń lò ni àwọn eléyi tí mo máa ń rí ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn eléyi jẹ́ titi wa titi wa tí ó lè dára lọ́pọ̀lọpọ̀ fún ayé òde òní. Àwọn eléyìí ni mo dè máa ń lò lóre kóre náà nígbà tí àyò rẹ̀ bá ṣẹ́ sílẹ̀ fún mi.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń rí dájú pé mo tọ́jú rẹ̀ dáradára. Ìgbà míì mo máa ń fi sí àpò ọwọ́ mi, ìgbà míì mo máa ń fi sí báàgì tí mo máa ń gbé lọ sí ibiṣẹ́ eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Nígbà wo ni o kẹ́yìn ìrìn àjò fún iṣẹ́? Ìrìn àjò fún iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa mú inú mi dùn mọ́ ẹ̀, tó Dẹ̀jẹ̀ ǹkan tí ò dára lọ́pọ̀lọpọ̀. Ọ̀, nígbà tí mo dè ìrìn àjò fún iṣẹ́ ní oṣù tí ó kọjá, ìgbà tí olórí ìṣe pè mi láti lọ fún àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí o ṣe pàtàkì mo dẹ̀ máa ń kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nígbà tí n bá ní àwọn ìṣòro, mo máa rí dájú pé mo ṣe ìwádìí fínnífínní lórí wọn. Mo dẹ̀ gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n àti ìmọ̀ ní orí rẹ̀ náà.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ kan tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo dẹ̀ mọ̀ bí a ṣe ń ṣè. Eléyìí ni mo kọ́ dáradára nígbà tí mo wà ní ọ̀dọ̀ òbí mi àti nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ gíga náà, tó lè yọ kó mo máa wo àwọn oríṣiríṣi fọ́nrán ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa kọ ìròyìn níbi iṣẹ́? Ìròyìn níbi iṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáadáa lẹ́bí ènìyàn. Nígbà tí mo bá lọ ṣe àṣojú níbi kan tàbí tí mo bá lọ ṣe àbẹ̀wò àwọn ibi kan náà, mo máa dá yè pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí yíò ṣe ìyè náà láti ọ̀rẹ́ pé mo ṣe ìròyìn rẹ̀ fún àwọn òṣìṣẹ́.

Ṣé o máa ń ṣe òkandọ̀tún? Látìṣẹ́ ọkọ̀ndọ̀tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣẹ́ eléyìí dáradára náà ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ò sì yẹ ní torí pé eléyìí jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ tọ dẹ̀ jẹ́ nǹkan tí ó tún dára náà.

Író ojú ọjọ́ wo ni ó fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí kò bá sí òjò. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀.tí ó dè máa mú mí dùn gidigidi nítorí pé, à, nígbà tí òjò bá rọ̀ wọ́n ní òòkún àti agbára láti ṣe àwọn nǹkan kan tí wọ́n ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn èléyìí de jẹ́ ǹkan tí. Ó dára.